Ṣé mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Èmi kò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá o. Torí pé gbogbo ìdárayá tí mò ń ṣe kò ń ṣe nínú ilé ìdárayá. Ìdárayá tí mò ń ṣe nínú ilé mi, tàbí kí ǹ kan ṣeré káàkiri, kí èmi àti àwọn ọ̀rẹ́ mi ká ṣeré káàkiri. Kò sí ibi tí a lè ṣeré lọ. A lè kúrò ní àdúgbò lágbègbè wa ká lọ sí Èkó which is Lagos Highland ká lọ ṣeré létí òkun. A lè kúrò lágbègbè wa, ká lọ s'ágbègbè ibọ mìíràn, ká kàn máa wo bí àdúgbò ṣe rí, ara jíjẹ ara mínú dání. A lè jókòó sínú ọgbà tó dára gan ká kàn wà n bẹ́ ká máa ṣeré. Gbogbo ìdárayá tèmi kì í sábà ní ṣe pẹ̀lú à ń lọ sí ilé ìdárayá.

Àwọ̀ wo ni mo fẹ́ràn jù? Àwọ̀ dúdú, àwọ̀ dúdú tó dúdú dáadáa ni mo fẹ́ràn jù. Èyí tí àwọn ń pè ní, tí àwa Yorùbá máa ń pè ní dúdú bí kóró oṣin. Mo fẹ́ràn aláwọ̀ dúdú ju aláwọ̀ pupa lọ. Aláwọ̀ pupa èèyàn ni mí àmọ́ mo fẹ́ràn aláwọ̀ dúdú. Láti ìgbà tí mo ti, tí mo ti ń dàgbà gbé, tí mo ti ń dọkùnrin, mo sábà máa ń nífẹ̀ẹ́ obìnrin aláwọ̀ dúdú ju obìnrin aláwọ̀ pupa lọ torí ó jẹ́ ohun tó máa ń dá mi lọ́rùn, ó jẹ́ nǹkan tó máa ń wù mí kí n máa rí obìnrin aláwọ̀ dúdú.

Irú kọ̀mpútà wo ni mo ní? HP kọ̀mpútà ni mo ní. Àmọ́ ní báibái ó ti dasẹ́lẹ̀, kò ṣiṣẹ́ mọ. Ní ọdún tó lọ, ní ọdún 2025 ni mo lò ó gbẹ̀yìn. Mo sì máa ń fi ṣe oríṣiríṣi. Mo ń lò ó lẹ́nu iṣẹ́, mo fi ń ṣe àwọn ana-- àwọn análísísì, àyẹ̀wò, ìgbéyẹ̀wò, ìṣirò, ǹkan oríṣiríṣi ni mo fi ń ṣe. Àmọ́ ó ti dasẹ́lẹ̀. Ó sì wù mí kí n ra òmíràn bí ó ti ẹ ti lẹ̀ jẹ́ pé mi ò tí ì lọ́wọ́ láti ra òmíràn báyìí. Àmọ́ bí bájẹ tó bá jẹ́ kì í ṣe ǹkan tí mo lè tún ṣe. Mo bá túwó jọ pé kí n lọ tún ṣe, àmọ́ kì í ṣe ǹkan tí mo lè tún ṣe. Òní dí èyí, ní báibái n kò ní kọ̀mpútà báyìí. Àmọ́ ó wù mí pé tí mo bá tún ti lọ́wọ́, màá ra òmíràn.

Ṣé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní àìmọye ìgbà, àìmọye ìgbà ìgbà tí mi ò lè kà. Tó je pé kí n tó bẹ̀rẹ̀ mo mọ̀ pé iṣẹ́ ọ̀fẹ́ ni mo fẹ́ ṣe mo sì ṣe tọkàntọkàn. Mo ṣe fún àwọn ẹ̀gbọ́n mi rí, mo ṣe fún àwọn ọ̀rẹ́ mi rí, mo ṣe fún àwọn alábàgbé, àwọn tà jọ n gbé nú ilé kan náà mo ṣe fún wọn rí. Kódà mo n ṣe rí fún ẹni tí mi ò, tí mi ò mọ̀ torí ní ọjọ́ tí lẹ́gbẹ̀ẹ́ ilé wa ní nàá, àmọ́ kì í ṣe ẹni tí mo mọ̀. Tí mo rí pé omi wọ́n ń dà wọ́n làmu, o n yọ wọ́n lẹ́nu, mo wa wọ́o pé a. Ẹ̀mí sì n gbọ́ nínú ọgbà mi pé omi wọ́n ń fún wọ́n ní wàhálà. Ìgbà tó sà se díẹ̀ tí mo ríi po dà pé ẹni tó n pè o dà wọ́n lóun. Mo wà á lọ síbẹ̀. Mo sì sọ fún wọn pé kan má, kan má ṣe iyọnu. Pé ma bá wọn ṣe, mó dé ṣe. Kódà wọ́n fowó lọ̀ mí, mo ní kan fi sílẹ̀ torí pé mo kàn wá bá wọn ṣe gẹ́gẹ́ bí ará àdúgbò.

Báwo ni mo ṣe máa ń gba owó àwọn ènìyàn? Bí mo ṣe máa ń gba owó àwọn ènìyàn, eh, tẹ́lẹ̀ kó tó di pé òyìnbó ṣayé dẹ́rọ̀, owó ni màá ń gbà, gbà sọ́wọ́. Èyí táwọn òyìnbó ń pè ní cash. Àmọ́ nígbà táwọn òyìnbó ti sayé dẹ́rọ̀ tó ti di pé wọ́n ti ṣọ, eh, ọ̀rọ̀ owó, wọ́n ti ṣọ́ di cashless policy ní ìlú mi àti ìgbà n ni mo ti ń lo mo ti ń fi transfer gba owó tí n ò ti ṣe ọ̀rọ̀, mo ń gba cash lọ́wọ́ èèyàn mọ́. So, àmọ́ ní, ní báì báì lóde òní, transfer ni wọ́n máa ń gbà. Èmi kì í gba owó sọ́wọ́ mọ́ nítorí ìjàmbá, ọ̀rọ̀ ò le àbí wàhálà ń sọ owó nù, nǹkan kan ní o ṣe ń gba cash mọ́.

Ṣe mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ dáadáa. O ti e jẹ́ n rantí bí mo ṣe rí àlọ. O jẹ́ n rantí ìgbà tí a ń dàgbà. Ìgbà ta ń dàgbà, ta ṣi wa lábúlé, ìyá ìyá mi, ẹ̀, àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò ìyá mi. O bá ti di lálẹ́, a jókòó sí àárín ilé. O dàbí ọgbà ni, a mo arín ilé ni. Àwa ọmọ kéeké ilé a jókòó. Àwọn ìyá ìyá mi a jókòó tí wà. A máa sọ oríṣiríṣi ìtàn, oríṣiríṣi àlọ́ oríṣiríṣi àlọ́. Àlọ́ ijàpá, àlọ́ eworo, àlọ́ ìgàlà, àlọ́ kìnìún. Oríṣiríṣi àlọ́ ni wọ́n máa ń sọ fún wa. Àwọn àlọ́ kan máa ń paní lẹ́rìn, àwọn àlọ́ kan, àwọn àlọ́ kan láti kọ́gbọ́n nínú rẹ̀ ni. Oríṣiríṣi àlọ́ ni wọ́n máa ń sọ fún wa nígbà ta wa n kékeré sá.

Ìgbà mélòó ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́? À, mi ò lè kà o. Mi ò tí è lè kà ráráárárárárá gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bí plumber. Mo lè gbàpè mẹ́wàá ju bẹ́ẹ̀ lọ lójúmọ́ kan, ìgbà mí sì wà mo lè mọ ìgbàpè rárá tó ye pé emi ni wọ́n péèyàn. Nítorí ìdí èyí kò tí è ṣe é kà fún mi pé iye ìgbà báì ni mo ń lo fóònù mi lójúmọ́. Bí wọ́n pè mí bí mo pèèyàn, màá fẹ́ wo orí íńtánẹ́ẹ̀tì, màá fẹ́ wo oríṣìíríṣìí nǹkan tó ń ṣẹlẹ̀. Iyún náà sì ni mi lè sọ pé ẹẹ́kan abẹ́ẹ̀méjì ni mo ń wọ orí íńtánẹ́ẹ̀tì lójúmọ́.